Omi tí mo máa ń mu, hm, ò tó sásẹ́ẹ̀tì mẹ́fà lójoojúmọ́. Torí omi inú ọ̀rá ni mo máa ń mu, iyen, tó jẹ́ wi pure water. Eh, ìgbà ti mo de ti ri pe omi maa n tètè gbe lára mi, paapaa jùlọ, ti ooru ba n mu tàbí ti mo ba lo o gba bọ́ọ̀lù, tàbí ti o ba saa je pe mo rin irin to jina, ara mi maa n tètè nílò omi nítorí náà, màá fẹ́ láti mu omi. Ìgbà mìíràn sì re to kàn jẹ́ pé o kàn máa wùnmí láti mu omi nítorí pé ìlera mi nílò rẹ̀. Bí mo ṣe ń ṣiṣẹ́ lójoojúmọ́, omi dára lára láti lè mú kí ìlera túbọ̀ ju pẹpẹ sí ni. Nítorí náà, mi ò kì í ní dáyele iye le omi tí mo lè mu lójoojúmọ́. Tí n bá sa tì rántí pé ò yẹ kí n mu omi, màá tún mu. Tàbí tí n bá ti rí pé ara mi ti n nílò omi, màá bọ́ sídi omi, màá mu. Mi i kì n fi òṣùwọ̀n won pé, àh, mọ́ tí mu omi jù lenì. Rárá. Bo ti le jẹ́ pé, omi náà sì máa ń mú kí n máa tọ. Aàh, o máa tún jé kí n máa tọ ju nìgbà mìíràn. Àmọ́, mi ò fi ti èyí ṣe. Mo maa mu omi dáadáa, nítorí pe oun to ti e wa lára eeyan, keyan to o danu tàbí kí àìlera tó bá fẹ́ ṣé èèyàn kí èèyàn ti, kí èèyàn ti tọ́. Mọ ìtọ́. Àmọ́ tẹ̀yan ò bá wá mu omi, àwọn nǹkan tó nílò omi nínú ara, wọ́n á máa bèrè fún, wọ́n sì lè bere si fa àìsàn sara. Idi niyen tí mo se máa ń mu omi dáadáa, ní gbogbo ìgbà lójoojúmọ́.